Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé iṣẹ́ mi ó dára, ó dára púpọ̀. Ó jẹ́ ìbáṣepọ̀ tí ó múnádé oko tó jẹ́ pé tí àwọn èèyàn bá rí àwa méjèèjì, ní èmi àti ọ̀gá ilé iṣẹ́ mi, wọ́n máa rò bóyá Ègbón àti àbúrò ni wá tàbí kí wọ́n rò bóyá ọ̀rẹ́ ni wá. Nítorí pé ìrẹ́pọ̀ tó dára wà láàárín àwa méjèèjì kò sí yàtọ̀ nínú gbogbo ǹkan tí a jọ ń ṣe. Tí a bá jọ ń ṣiṣẹ́ báyìí, àjọ máa ń pera wa sí i ni. Ó dẹ̀ jẹ́ ìfẹ́ tó pọ̀, ìfẹ́ ìyẹn wá bẹ̀ dáadáa. Ijọ́ tí mo bá lọ síbí iṣẹ́ báyìí, ọ̀gá mi má mọ̀ lára, won máa mọ̀ lára. So ìbáṣepọ̀ wa dáadáa, ó múnádóko, ogun régé kò sí jà. Tí ìkùnsínú bá wà láàárín àwa méjì, ojú ẹsẹ̀ ni a máa ń yanjú ẹ̀. Ó dẹ̀ máa ṣòro fún àwọn èèyàn láti rí àárín àwa méjèèjì torí pé a fi ǹkan kan pamọ́ fún wọn. So ìbáṣepọ̀ láàárín àwa méjì ó dára, ó dára púpọ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹni tó máa n ṣe ètò ǹkan dáadáa. Ètò jẹ́ ǹkan tó ṣe pàtàkì tó yẹ kí èèyàn ṣe tí ó bá fẹ́ ṣe ǹkan torí tí kò bá sí ètò, ǹkan tí èèyàn fẹ́ ṣe kò ní lọ bó ṣe ẹ kó lọ. Ìdàrúdàpọ̀ lè wà ní ibẹ̀. Ètò jẹ́ ǹkan tó dára. A máa jẹ́ kí gbogbo àwọn ǹkan tí a nílò kí gbogbo ẹ wà ní ìkàlẹ̀ fún lílò. Tí èèyàn ò bá dé ṣe ètò àwọn ǹkan tó yẹ kí ẹyan ṣe kò le lọ dáadáa. Ètò jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí èèyàn gbọ́dọ̀ ṣe tó bá fẹ́ ṣe ǹkan yálà ìnáwó tàbí tí èèyàn ní ibi tí ó fẹ́ lọ tàbí yálà nínú ilé bí ọjọ́ yen bá ṣe fẹ́ rí, èèyàn ní láti ṣe ètò. Tí kò bá sí ètò ǹkankan gbogbo lè máa lọ dáadáa but tí ètò bá wà ohun gbogbo máa lọ dáradára ní rírò iroworọ̀sẹ̀ tí ó dé ní sí ìdíwọ́. Mo máa ń ṣe ètò dáadáa. Mo máa ń ṣe ètò ǹkan dáadáa.

Àá, irú kọ̀ǹpútà tí mo ní, o pé oríṣi méjì. Mo ní kọ̀ǹpútà tó jẹ́ tí àwọn eléèbó mọ̀ sí desktop tíì mo máa ń lò nínú ilé tí n bá fẹ́ wo nǹkan lórí, mm, ẹ̀n, lórí afẹ́fẹ́ tó jẹ́ desktop. Mo dẹ̀ tún ní kọ̀ǹpútà tí àwọn olóyìnbó mọ̀ sí laptop. Iyẹn náà mo máa ń lò, iyẹn dára láti lò. Ó ṣeé gbé káàkiri lọ sí ibikíbi tí èèyàn bá fẹ́ lọ. Ó dẹ̀ rọrùn láti gbé, kò wúwo jù, ó ṣeé gbé káàkiri. Orúkọ laptop yẹn náà jẹ́ HP, HP laptop. Óun ní irú kọ̀ǹpútà tí mò ń lò. Ó dára torí ó máa ń jẹ́ kí iṣẹ́ mi àti àwọn ohun kan tí mò ń ṣe, ó máa ń jẹ́ kó rọrùn láti ṣe é ṣe fún mi láìsí ìdíwọ́, láìsí ìdádúró. Tí iná bá ti wà, báyìí tí mo bá ti wà níbi tó rọ̀ mí lọ́rùn, tí kọ̀ǹpútà mi náà bá ti wà ní ọwọ́ mi báyìí, gbogbo ohun tí mo bá fẹ́ ṣe ni mò ń ṣe lọ. Orúkọ kọ̀ǹpútà tí mò ń lò, òun ni HP laptop. Mo dẹ̀ tún ní desktop náà, desktop laptop.

Ah, bẹ́ẹ̀ni mo máa ń kọ orin kẹ́lẹ́, mo máa ń kọ orin kẹ́lẹ́kẹ́lẹ́ tí mo bá ń ṣe iṣẹ́ nínú ilé tàbí tí mo bá dáwà. Mo máa ń kọ orin, mo lè tan rédíò mi tàbí fóònù mi kí n máa play orin láti orí rẹ̀, kí n dẹ̀ máa kọ orin tẹ̀lé orin tí mo máa ń gbọ́. Tí mo máa ń gbọ́ orin, ó máa ń jẹ́ kí iṣẹ́ tí mo bá ń ṣe, ó máa jẹ́ kó yá mi lára láti ṣe. Tití mo máa fi ṣiṣẹ́ wákàtí kan, ò le má mọ̀ lára. So, mo máa ń kọ orin, èmí náà máa ń kọ orin tẹ̀lé àwọn orin yẹn, torí orin máa tún fi kún iṣẹ́ èèyàn. Àwọn orin hip hop láti ọ̀dọ̀ àwọn akọrin wa tí àwọn superstar wa bí Davido, Wizkid, Burna Boy àti àwọn orin tó jẹ́ orin tí onígbàgbọ́ ti Krìstẹ́nì tí a mọ̀ sí gospel, kò ṣé èyí tìmí le kó. Mo dẹ̀ máa ń kọ kẹ́lẹ́ láti má fi pa ariwo dí ẹlòmíràn tó wà ní áyíká mi lọ́wọ́ So mo máa ń kọ orin kẹ́lẹ́ kẹ́lẹ́.

Àwọn ǹkan tó wà ní àpò ọwọ́ mi ó pọ̀ o. Ó pé oríṣìíríṣìí torí nínú àpò ọwọ́ mi, mo máa ń ní ohun kọ̀wé, bírò, mo máa ń ní, kó fóònù mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi mo máa ń kó síbi bẹ̀. Mo máa ń kó owó, àwọn owó kọ̀ọ̀kan náà mo máa ń kó sí inú àpò ọwọ́ mi torí mo máa ń jẹ́ kí ẹrú kó fi rú lọ́wọ́ mi. Mo máa kó gbogbo e, mo ti ní, báàgì kékeré tí mo máa ń kó sí, tí mo máa gbé kọ́rùn tí mo máa kó àwọn ǹkan tó wà lọ́wọ́ mi sí. Anṣọ, àwọn ǹkan tó wà nínú àpò ọwọ́ mi, ó jẹ́ fóònù mi, bírò, owó, àwọn háńkásífù mi tí mo fi máa ń nu ojú àtàwọn ǹkan mẹ́rẹ̀mẹ́rẹ̀ tí mo nílò. Óun làwọn ǹkan tí mo ń kó sínú àpò ọwọ́ mi.

À, bátìrì fóònù mi ó máa ń dúró dáadáa tí mo bá ti ń lò ó. Tí iná bá ti wà lórí ẹ̀ tí n bá ti charge ẹ̀, tí iná bá ti wà ó máa ń dúró dáadáa. Mo máa ń rí lò ti máa ti n ba ti charge e tó bá ti full, ó máa ń dúró dáadáa. Ó máa ń dẹ̀ ń gbé mi láti àárọ̀ tí mo bá ti ń tẹ̀. Ó máa ń gbé mi di alẹ́ ní àwọn ìgbà mí tó bá ti charge dáadáa. Mo máa ń lò ó dáadáa láti fi ṣe àwọn nǹkan kan tí mo máa ń ṣe lórí fóònù mi. Torí pé tí kò bá sí fóònù lọ́wọ́ mi, mo lè má rí àwọn nǹkan kọ̀ọ̀kan ṣe. Torí fóònù mi òuní mo fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀, òuní mo fi máa ń wà sí orí alẹ́, ẹ́, alujára tí màá fi wo àwọn nǹkan merè merè. So fóò, bátìrì fóònù mi ó dúró dáadáa. Ó dẹ̀ wà ní fifty percent lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí.

Ìgbà tí mo fọ ọkọ̀ mi, tí mo máa ń fọ ọkọ̀ mi, àárọ̀ tàbí ìgbà kúgbà tí mi bá ti ṣe nǹkan kan ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo láìkí kí ọkọ̀ mi má wà ní ìmọ́tótó torí ìmọ́tótó ló borí ààrùn ogbó. Ọkọ̀ dẹ́ẹ́ jẹ àwọn nǹkan tí kò nílò kí ó ní ìdọ̀tí. Tí ọkọ̀ bá dọ̀tí, ó mọ́mọ́ pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan lára ní ara ọkọ̀ náà. So mo fẹ́ràn láti máa fọ ọkọ̀ mi ní òwúrọ̀ tàbí nígbà tí mi ò bá ṣe nǹkan kan, tí mi ò bá ṣe nǹkan kan, ìgbà ẹni móo. Ní fẹ́ sì láti máa fọ mọ́tò mi. Ìgbà mí tí àye o bá yọ, mo máa gbé lọ sí ilé ọdo àwọn tí ọ́n ń fọ. Mọ́tò, wọ́n a lè bá mi fọ dáadáa.

Bẹ́ẹ̀ni, ojú mi ó dára. Torí pé ojú jẹ́ nǹkan ẹ̀ya pàtàkì ní àgọ́ ara. Ojú ni a fi ń rí ohun gbogbo. Ojú ni ìmọ́lẹ̀ ara. Tí kò bá sí ojú, kò sí ọmọ ènìyàn. Ojú ṣe pàtàkì. A dẹ̀ ní ojú jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ènìyàn gbọ́dọ̀ tọ́jú ní gbogbo ìgbàkúgbà. Èèyàn ò gbọ́dọ̀ jẹ́ kí ìdọ̀tí kí ó kan tàbí kí ìdọ̀tí kó máa súnmọ́ àbí kí ohun ẹ̀gbin kó súnmọ́. Èèyàn ní láti pa ẹ̀yà ojú mọ́ dáradára.

Orin tí mo fẹ́ràn jù jẹ́ orin Afrobeat. Àwọn orin tí mo fẹ́ràn ó pọ̀. Màá dárúkọ díẹ̀ nínú wọn. Ohun ara rẹ ni Afro hip hop. Bẹ́ẹ̀ dẹ ni mo like orin gospel tó jẹ́ orin Krìstìẹ́nì, torí pé orin jẹ́ ara ohun èlò tó ń mú ara dá ìdárayá. Orin jẹ́ ara àwọn tó máa ń dá ara yá. Ó dẹ̀ jẹ́ nǹkan tó máa ń, tó tó máa ń so yàn pọ̀ mọ́ ẹ̀mí. Tí mo bá sìn nǹkan tí mo bá fẹ́ sùn tàbí tí nǹkan wù mí láti ṣe tí màá ti rí orin báyìí, ó máa wù mí dáadáa láti ṣe èyí. Irú orin tí mo fẹ́ràn jù láti máa gbọ́ òun ni àwọn Afro hip hop àti highlife. Òun ni àwọn orin méjèèjì tí mo fẹ́ràn láti máa gbọ́ dáradára. Especially tó bá jẹ́ ní òwúrọ̀, ní àárọ̀ kùtùkùtù, òní mo nífẹ̀ẹ́ sí láti máa gbọ́. Mo dẹ̀ lá like láti máa gbọ́. Mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ orin náà ní alẹ́, ní àsálẹ́ kí n tó sùn.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí pamọ́ sí inú wallet mi tó ń jẹ́ ọ̀pọ̀ tàbí inú báàgì. Ibẹ̀ ni mo máa ń fi sí tó jẹ pé tí n bàá fẹ́ mú, a lè rorun fún mi láti mú ní ibi kí bi tí mo bá ń lọ. Kọ́kọ́rọ́ mi máa ń wà pẹ̀lú mi ni. Inú báàgì ni màá fi sí tí màá ti mú torí tí mo bá fi pamọ́ sí ilé tàbí ibi kankan ní àyíká ilé, àwọn tí ajo ń gbé lé lè rí kí wọ́n lọ mú tí mo bá fẹ́ fi pamọ́. Torí ẹ ló máa ń jẹ́ kí n fi pamọ́ sí inú báàgì mi tàbí wallet tàbí tí mo bá mọ̀ pé mo máa lálejo, màá fi pamọ́ sí tòsí ibi tí àlejò mi ti máa lè rí tí mo tí màá fẹ́ fi pamọ́. Inú báàgì mi, inú báàgì mi ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nígbà gbogbo, ní gbogbo ìgbà.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́, tí mo bá ríi pé ìṣòro dojúkọ àwọn nkankan tí mo ń ṣe ní ibi iṣẹ́, mo máa rí pé màá fàá sẹ́yìn díẹ̀, màá lọ tún ìjókòjókò, màá lọ wo ibi tí nǹkan ti yí wọ́ wá, màá wò, màá fò fínifíní láti ẹyin wá, màá jókòó, màá yẹ̀wò, màá wo ohun tí mo lè ṣe láti fi borí ìṣòro náà. Tí mo bá rí pé kò ṣe é ṣe, màá gbé tọ àwọn tí ó ní ìmọ̀ àti òye nípasẹ̀ rẹ̀, jù mí lọ. Torí bí a ṣe wà ní ibi iṣẹ́ ni a ní àwọn tí ó ní ìmọ̀ ju wa lọ tí a lè gbé nǹkan tọ lọ tí ó bá rújú. Àwọn tí ó mọ̀ jù mí lọ ni mo máa ń gbé tọ lọ tàbí kí n jókòó ti fúnra mi dígbà tí ó fi máa yé mi láti lè borí ìṣòro náà. Yálà ó kéré ni, yálà ìṣòro yẹn pọ̀ ni, mo máa ń gbé tọ àwọn tó jù mí lọ, àwọn tó mọ̀ jù mí lọ tàbí kí n jókòó ti fúnra mi láti yanjú rẹ̀.

Mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí mo fi máa ń tọ́jú ara mi. Àkọ́kọ́ mà á jẹ́ kí gbogbo ẹ̀yà ara mi kí gbogbo ẹ̀ kó wà ní sẹpẹ́, kó wà ní mímọ́. Awọ́n ẹyí tó bá nílò kí n fọ̀ máa fọ ẹnu. Tó bá jẹ́ títí iwẹ, mà á wẹ. Tó bá dẹ̀jẹ́ tí kí n jẹ nnkan tó dára sí ikùn mi, mà á jẹ, torí oúnjẹ máa ń fún èèyàn ní okun. Ẹni tí kò bá dẹ̀ tọ́jú ara rẹ̀, òun ń fi ara rẹ̀ sí àǹfààní àwọn àìsàn. Láti lè borí àìsàn gbogbo, ènìyàn ní láti tọ́jú ara rẹ̀. Torí ẹ ló máa jẹ́ kí n tọ́jú ara mi dáadáa. Mà á wẹ, mà á fọ ẹnu mi, mà á fojú, mà á tún ara mi ṣe, mà á ṣe irun mi, mà á jẹ ohun tó dára sí ikùn mi, mà á mu nǹkan tó dára sí ikùn mi. Gbogbo aṣọ tó dára àti àwọn ohun ẹ̀ṣọ́ ara, mà á ṣe gbogbo ẹ sí ara mi. Gbogbo àwọn ọ̀nà tí mo fi máa ń tọ́jú ara mi, òun ni wọ́n yẹn tí mo ti dárúkọ.